Rárá o, mi ò kí jiyàn nítorí wípé jìyàn kò kìí ṣe ǹkan re. Ìgbẹ̀yìn rẹ̀ kò sì kí ń sùn wọ̀n. Nítorí náà, mo máa ń gbìyànjú láti sá fún ìjiyàn lọ́pọ̀lọ́pọ̀ níwọ̀n bá ti agbára mi bá gbé. Tẹ́ní kankan tó bá fẹ́ bá mi jiyàn, irú ẹni bẹ́ẹ̀ ni mo máa fi sílẹ̀ ni, má sì bá tèmi lọ. Nítorí wípé mi ò fẹ́ràn ìjiyàn rárá. Ìjiyàn rẹ ò sì máa ń bí wàhálà ni. Ó máa ń bí rògbòdìyàn, ó máa ń bí ìjà. Nítorí rẹ lé mi ò kíi fi jiyàn, mi ò fi fẹ́ràn ìjiyàn. Kódà ní inú kíláàsì mi nígbà tí mo jẹ́ akẹ́kọ̀ọ́, tí ìjiyàn bá fẹ́ ṣẹlẹ̀, èmi máa kúrò ńbẹ̀ ni. Tàbí ní àwùjọ kan tí mo bá wà, tí ìjiyàn bá fẹ́ ṣẹlẹ̀, mo máa kúrò ńbẹ̀ ni. Nítorí wípé ẹ̀rù máa ń ba èmi láti kó sínú ìjiyàn, kí wàhálà má bàá ṣẹlẹ̀ sí mi.